Ìwo ni o fẹ́ràn jù, jẹ ju, tí mo fẹ́ràn jẹ ju náà ni oúnjẹ yìí tí mo sì nílé, torí pé òun ló dùn jù tó sì jẹ pé ó yí sì jù. Tẹ́bàá dákọ́ ọ̀bẹ ǹkan bí rice àbí ewa àbí bi ǹkan bí sẹ́mọ̀ àbí amọ̀lá, kò sí eyi tí emi o fẹ́ràn jù. Àmọ́ tó, kasá ni mo fẹ́ràn ǹkan tó ri bí ìrẹsì.

Kí ni o máà ń ṣe nígbà tí o bá dúró dè ńǹkan? Nígbà tí mo bá dúró dè ńǹkan, mo máà ń analyse b'ilu sẹ́rì, búni ló bá feni, má sì tún fi àdúrà ti, torí pé èèyàn gbọdọ̀ má dúró dè ńǹkan kò kàn wá wẹ̀ sí ayé àsìkò rẹ̀. Mo má fi àsìkò mi plan ahead.

Oṣù wo ní ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ọ̀un nà ni oṣù Awẹ̀ torí pé kíni à ojú oṣù tí mo máa anticipate mo sì máa ń fi àsìkò mi ṣe ǹkan kan tó jẹ́ pé ọ munu mi dùn jù. So oṣù Ọ̀lAwẹ̀ ni oṣù tí mo fẹ́ràn jù.

Ṣé òní aṣọ wíwé? Aṣọ wíwé, eléyìí jẹ́ oró ti kò yẹ mí. Ìyìnsí mi lè parọ́ fún mi nítorí pé kí ni nǹ kan yóò bá yẹ mí bí mo ṣe le ṣàlàyé rẹ̀. Aṣọ ti haǹ bẹ di mọ̀mọ́ tí ń jẹ bẹ, àmọ́ wíwé mi ọ mọn on ti n jebe, boya eebo ekò lè ń sọ ni, abí ti ibàdàn, kò yẹ mí.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Èmi ò ní ọkọ̀ àmọ́ pé kí ń jẹun ní ọkọ̀ kò sì ń tó limbe, kò sì ń tó badinbẹ̀. Ní ìgbà tí ń bá ra ń to fẹ́ jẹ́, te bí ń bá sì ń kpá kójokonu ọkọ̀ kò jẹ́, kódà ó ní privacy gan. Bátí ẹ̀ ń ba jẹ́ tán, a ṣì mú takeaway re á ju nu ṣì bí i tó ẹ kú ju nu ṣì.

Ṣé o máa ń fi ń turárí? Ẹ̀, mo máa ń fi turárí tẹ́lẹ̀ dáadáa, àmọ́ ní ìsìn tòun, èmi gan an dé ṣàlàyé kílóselẹ̀ torí mi ò tiẹ́ ní turárí kankan. Àmọ́ nígbà tí ówo ba dé, màá ra àwọn turárí tí ma ma fi. Wáyà pín jọ mẹ́ta ni ṣe wọ́ sọ tó jẹ́ pé òun ni turárí ni lò jẹ́ lè sọ̀. Tòrárí jẹ́ àràǹkankan tó dára tó ti jẹ́ neccessíty.

Báwo ni o ṣe máa rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà, a nígbà tí mo bá nù ìlà nínú difficulty, da wípé wọ́n máa rí i pé ó jẹ́ sárẹ́ tán kí ẹni tí ẹ̀mọ̀ wọn á rà mí létí, sùúrù ni gbogbo ǹkan gbà. Nígbà tí sùúrù bá wà, ohùn kan ni ó sì kọjá.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Mo máa ń gbé àpò ẹ̀yìn dáadáa, kó sì wà nísẹ́ ṣe àjàjà nígbà tí mo bá lọ ibiṣẹ́, ṣèbí tí mo bá pọn omi tí mo ń pọn sínú rẹ̀ nínú bọ́ọ́tù ó ń bàjẹ́, ó tó jẹ́ méta nísinsìnyí mo pọn omi dáadáa mọ́.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Èmi sì ò kín se fáǹsì ẹni tó jẹ́ pé bóyá ó lè change ẹ̀rọ ayárabíàṣá ní gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá so ẹ̀rọ témi nù ni mo máa rà á mi. Lo fi jẹ́ pé mo má ń lò tó odún méjì àbí mẹ́ta kí n tó ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Àń, tó bá yí pé ọjà mo lọ, tí mo ti lọ ra ọjà, mo máa ń di ọjà bọ̀ torí pé kí ni kò sí ohun tó le bẹ́ náà kí eyan di ọjà bọ̀, ó náà ló easy jù. Gbogbo àwọn tí wọ́n bá ṣe àwọn ẹlẹ́rìí, ẹ̀yán o tan náà ni o, yi ó gbowó rẹ̀.